Ah! Ó ló dá lé ìṣòro tí ẹni yẹn bá ní. Kò sí ìṣòro tí ẹni yẹn bá ní ló máa sọ irú ìrànlọ́wọ́ tí wọ́n máa ṣe bó jẹ́ ṣòro owó ni. Ah! Wọ́n ṣe ìran ní àkókò ìṣòro bó jẹ́ ṣòro owó ni. Ẹni tó bá, tó bá wà ní ààyè tó lè fi ṣe ìrànlọ́wọ́ owó, á fún. Tó bá dẹ̀ jẹ́ táìsàn ni, wá ẹni tó bá ní ààyè àti mọ òún bá ṣe máa dé ilé ìwòsàn tó dé máa dọ́lúwò ẹ lówó, àdá ló un bó dé jẹ́ tó kò sí ṣòro kí ṣòro tí wọ́n lè kojú. Tí wọ́n bá ti rí ẹni tí wọ́n máa fi jọ omi-oro-toro máa yára láti ṣe ìrànlọ́wọ́.